Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nítorí pé láti kékeré ni àwọn òbí mi ti kọ mí pé ó kẹ́kẹ́ tó bá ti ń jẹun má má sọ̀rọ̀, ìwà burúkú ni. Tó bá dẹ̀ ti ń jẹun má má, má, ẹ́, má má fi oúnjẹ ṣeré torí ìbàjẹ́ gidi ni, ìbàjẹ́ gidi ni láti má, láti má, ẹ́, láti má sọ̀rọ̀ àbí tó bá ń ṣeré kiri má má fi oúnjẹ, má má fi oúnjẹ ṣe àbàṣà torí àwọn àgbàlagbà náà ló máa ń kọ́ wa pé, ẹ́, a ní, àsìkò wà fún gbogbo nǹkan, àsìkò àti sùn, ó wà, àsìkò àti jí, àsìkò àti ṣeré, àsìkò àti jẹun náà ó ṣe pàtàkì torí àti jẹun yẹn yé pẹ́ a ń fi ǹkan sínú. Ti eẹ́yan bá dẹ̀ ti ń, ti eẹ́yan bá dẹ̀ ti ń jẹun kó, kó jẹ oúnjẹ gidi, oúnjẹ tó má, tó má ṣe ọ̀rọ̀ ìṣẹ̀yàn ní àǹfàní kìí ṣe pé kí ẹ̀yàn máa jẹ, kí ẹ̀yàn máa jẹ, ẹ́, àwọn, ẹ́, oúnjẹ tí ò, tí ò kúnú eeyàn bíi ru kí ẹ̀yàn, kí ẹ̀yàn máa jẹ, ẹ́, ẹ́, kí ẹ̀yàn máa jẹ àwọn bíi ǹkan bíi, ẹ́, àwọn ǹkan tí ò gba, àwọn ǹkan bíi oúnjẹ àwọn, ẹ́, kíni ló máa ń pẹ́? Àwọn oúnjẹ tó máa ń fún ẹranko, ẹhẹ́n, kí ẹ̀yàn bá ń jẹ ẹranko pé kó má jẹ bẹ́ẹ̀. So nítorí náà èmi náà tí tẹ́mi náà bá bí mo tẹ́mi náà màá tún máa kọ́ wọn pé ó kẹ́kẹ́ tí ẹ bá ti ń jẹun ìwọ, ó, ẹ́, ǹkan báì báì báì ni ki máa ṣe. Bí ìwà ṣe wà ní ǹkan tí a bá ti ń ṣe bẹ́ẹ̀ náà ló ṣe, ló ṣe wà ní àti jẹun. Ka bá dẹ̀ ti ń jẹun ka má má jẹ oúnjẹ alẹ́. Ó máa ń jẹ kó, kó kì í, kó kì í fún, kó kì í jẹ́ àǹfàní fún ago ara wa torí ti eẹ́yan bá ti ń jẹun, jẹún jú ni álẹ́, ẹ́, ní títí dé bí, àbí ru ago mẹ́wàá, ago mọ́kànlá kò, kò dára, kò dára rárá. So ká ká bẹ́ẹ̀ oúnjẹ alẹ́ wa kò gbọdọ̀ kọjá bí ago mẹ́ta, ago mẹ́ta sí ago márùn-ún ó pọ̀ ju. Ìgbà yẹn ni oúnjẹ, oúnjẹ lè, ó lè fọnu wa torí lè má, tẹ́lẹ̀ tó máa ṣe ara wa ní àǹfàní tó má, tó má sọ̀kalẹ̀ nínú wa tí, tó, tó máa jẹ́ ká sùn dáadáa, ẹhẹ́n, tó máa jẹ́ ká sùn dáadáa. Nígbà tó máa fi máa jẹ lọ́jọ́ kejì, àní, àní máa rí ogun pé ikùn á gbin àbí kíni kan tó máa di ọ̀rọ̀ ogun ilé ìwòsàn ká ká bẹ́ẹ̀ ká tètè máa jẹun. Ka má, ka má rẹ̀ jẹun pipe ju. Ta bá dẹ̀ fẹ́ jẹ ǹkan ata ká má jẹ kí ata yẹn pọ̀ju torí, ẹ́, ata ó lè fún wa ní ọ̀gbẹ́ ẹnú bí iru àwọn, ẹ́, ara, ẹ́, bí i àwọn dókítà ṣe máa ń sọ fún wa. Ta bá fẹ́ jẹ ǹkan ata ká máa jẹ níwọ̀nba, ta bá ti ń mú omi ka, ka mú omi níwọ̀nba. Pẹ̀lú bẹ́ẹ̀ ìwà kan náà ni pé ti aa bá ti fẹ́ jẹun ka, ka gbìyànjú kí omi wà ní ọ̀dọ̀ wa. Ka máa ń fi omi, ka máa mú omi sódò, ká máa máa fi ṣe ìrojú torí tí oúnjẹ bá sápá wa lórí omi ni ǹkan kan tí a máa kọ́kọ́ mú. Tí kò bá dẹ̀ sí omi ní ẹ̀gbẹ́ wa kò sí, kó má lọ di ǹkan mìíràn tí èèyàn má, máa fi ṣe, ẹ́, kíni ní ilé ìwòsàn. So gbogbo kíni ẹ, ká, ká gbìyànjú pé ká gbìn, àwọn òfin yẹn ká make sure n ká gbìyànjú pé kí gbogbo iyẹn kó máa lọ létòlétò. Bẹ́ẹ̀ ni so ní òhun ni mo ṣe jẹ́ pé tí bá ti ń jẹun mo máa gbìyànjú kí n má sọ̀rọ̀, kí n má mú omi dání, kí, kí n má má ṣeré kiri, kí n má má tẹ, ẹ́, kí n má má wọ ǹkan tí ò yẹ kí n wọ, kí, kí n gbìyànjú àti má tètè jẹun lásìkò, ní àsìkò ká dẹ̀ tètè jẹun. Kí n má jẹ ǹkan ata tó pọ̀ ju.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré bọ̀, kì n ṣe gbogbo ìgbà ni mo máa ń sáré. Tó bá ṣe pé mo tẹ̀ fẹ́ sáré àti lọ máa fi ṣe eh, kí èmi àti ọ̀rẹ́ mi boya a fẹ́ fi ṣe eh a fẹ́ mú ara wa eh mú ara wa lára dáa, boya a ti e fẹ́ fi ṣe exercise hẹ́hẹ́n a lè máa sáré bọ̀. Kì í ṣe gbogbo ìgbà, àmọ́ kì í ṣe gbogbo ìgbà torí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ráyè. Bẹ́ẹ̀ni, ìgbà mi temi àti ọ̀rẹ́ mi ta bá ń lọ tó bá wù wà ká ti ẹ̀ fẹ́ fi ṣeré a lè máa fi sáré, a lè máa sáré bẹ́ẹ̀ yẹn. But, kìi ṣe gbogbo ìgbà àmọ́ mo máa ń ṣaaré.

Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ, mo máa, mo máa n fẹ́ràn àti máa ṣe irun àdìmọ́lẹ̀, irun àdìmọ́lẹ̀. Ìgbà mí mo máa ń fi kíní attachment sí, àmọ́ gbogbo ẹ̀yàn gan tí mọ̀ mí, mọ̀ mí sí pé àdìmọ́lẹ̀, àdì sẹ́yìn, ẹ̀hen, àdì sẹ́yìn ni mo máa ń sábà ṣe torí, àti ojú máa ń ro mí àti máa jí kí n ṣe múran tán, kí ṣe wa máa kó irun sókè, kó síwájú, kó sẹ́yìn. Irọ̀, mo máa, mo máa fẹ́ràn àti máa ṣe àdìmọ́lẹ̀, àdìmọ́, àdì, ẹhin, àdì mẹ́yìn yẹn. Tọ́n bá ti ṣe tán wọ́n máa wá ṣọ, wọ́n máa wá ṣọ ẹyin. So iyẹn ò ní jẹ́ kí i máa, ráye àti máa kó irun síwájú sẹ́yìn bẹ́yẹn.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Àwọn òbí mi ti lu etí mi láti kékeré. Mo ti ń wọ ìyétí gan si láti kékeré. Oríṣiríṣi ìyétí àwọn òbí mi ti, wọn ti bá mi lú láti ìgbà tí mo wà ní ìkókó. Ṣùgbọ́n ẹ̀yọ̀kan tí mo, ẹ̀yọ̀kan tí mo ti, tàn tí bá mi lú yẹn ni mo ti lu mọ́. Èmi ò, mi ò lu etí mọ́, mi ò lu etí mi. Ẹ̀yọ̀kan ṣoṣo nìkan ni mo ní láti ìgbà tí wọ́n ti bá mi, tí wọ́n ti bí mi, ẹ̀yọ̀kan péré.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òru. Kí ṣe o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn, mo fẹ́ràn wà ní, ní òru, òrú, òrò.

A tó bá jẹ́ elèyìi ni, èmi ò tìí di ọ̀gá iṣẹ́ mo sì ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba. Àmọ́ wọn kì ń sábà fi àfikún fún owó wa, wọn ò sábà fi sí i, o maa tó ìpele kan tó ma dé tan má ma fi owó kún owó wa.

À mi ò, èmi ò kí ń fọ aṣọ ní, nígbà ọ̀sẹ̀, ó ma ń tó ìgbà, tó ó ma ń tó weekend kí n tó má fo aṣọ torí í ní láàárín ọ̀sẹ̀ mo ma ń wà ní ibi iṣẹ́ mi ò kí ń ráyè. So tí, tó bá ti wá di òpin ọ̀sẹ̀ ìgbà yẹn ni mo wa ma ń kó aṣọ mi jáde. Tàbí ìgbà mi tí bá rí, láàárín ọ̀sẹ̀ tí n bá rí pé mi ò fẹ́ kó aṣọ sí ilẹ̀ jọ, mà á wá yàn, mà á pé èèyàn tó má ń bá mi fọ aṣọ, á wá bá mi fọ, tèmi bá dé láti ibi iṣẹ́ mà á wá kà.

Mo máa ń lo ìrọ̀rí kan àmọ́ mo ní, mo ní méjì. Ṣùgbọ́n ẹyọ kan ni mo máa ń lò. Mo máa fikan sí orí, màá fikan sẹ̀gbẹ́. Ìgbà míi tara bá ti ń ro mí bẹ́yẹn, mo lè fi méjèèjì sórí àbí kí n fi méjèèjì kí n fikan síwájú àbí kí n fikan sí ẹ̀yìn. Torí bẹ́ẹ̀ láì ìgbà mií tíṣẹ́ bá ti pọ̀ bẹ́yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe mo máa ń kọ mo máa ń fi ẹyọ kan sí wájú. Màá fi ẹyọ kan sẹ̀yìn. Torí ó d-- o ẹ̀ ìgbà mií tó bá ti jẹ́ we obọ̀, èmi má ń, mo má ń, mo máa ń fẹ́ kí n lo méjì kí n ṣáa ti ní méjì dání. Mo máa, o máa n wù mí kí n ní méjì dání. Àmọ́ ìgbà mií tí ẹ̀gbọ́n mi bá wà nlé, ẹyọ kan ni mo máa ń rí lò torí àwọn náà won á fẹ́ lo ẹyọ kan, èmi náà a dẹ̀ lo ẹyọ kan. Àmọ́ tó bá ti ṣe bẹ́yẹn, to bá je pé wọ́n ò sínlé, méjèèjì ni má n, ni mo máa ń lò. Torí pé mẹ́rin gan la tíẹ ní. Mẹ́rin la ní. Tí n bá rí pé wọ́n ò sínlé, mo lè lò, màá lò, màá pa méjì pọ̀, màá fi sí òkè orí mi, màá fikan síwájú, aya mi màá dẹ̀ fikan sí ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni lóṣe má ń, tó bá, bẹ́ẹ̀ lóṣe má ń ràn, ràn mí lọ́rùn sí. So bẹ́ẹ̀ ni, ehn mẹ, mẹ, o wá jẹ́ mẹ́rin lápapọ̀. But tara ò bá ti ro mí, ìgbà mií tí ò bá ti ními lára bẹ́yẹn, màá tiẹ̀ lo méjì. Ẹyọ kan, ẹyọ kan tiẹ́ tí tó mi kí n, kí n dẹ sun. Ó dẹ́ ti tan bẹ́yẹn. But tí ò bá ṣe, ẹyọ kan ni mo máa lò àbí méjì. Kàṣá ni pátápátá ení méjì. But tó bá ti, tó bá ti nira, ó máa ń wùnmí kí n lo, kí n lo méjì àbí mẹ́ta. Mẹ́rin gan. Kí n fi, kí n pa méjì pọ̀. Kí n fi ṣe ìrọ̀rí, kí n fi ìkan síwájú, kí n fikan sẹ̀yìn náà.

Rárá o, èmi máa ń jẹ ẹran. Mo jẹ́ èèyàn tí mo máa ń jẹ ẹran. Tori, àwọn èèyàn mí wà tó ṣe pé wọ́n kì n jẹ ẹran, tó ṣe pé àwọn bí i ewé, àwọn bí i ẹ̀fọ́ nìkan ni wọ́n máa ń jẹ. Àmọ́ èmi, nté mi ò, mo máa ń jẹ ẹran torí mio ro boyá, mo ní ẹbí kankan tí ò kí ń jẹ ẹran ṣá, mi ò ní. Gbogbo wa la jo máa ń jẹ ẹran. Àmọ́ àwọn kookan wà ní àwọn ẹbí mi náà tó ṣe pé wọ́n máa ń jẹ ẹran, but ẹran wọn ò kí ń pọ́, wọ́n ò kí ń láì kí ẹran dindín. Àwon mii wà tó ṣe pé wọn ò kí ń like ẹran bíbọ̀. Ẹ̀hẹ́n, wọ́n ò kí ń láìkí ẹran bíbọ̀ bẹ́yen. Àmọ́ èmi nte mi hinh, kò sí nǹkan tí mi ò lè jẹ. Kò sí nǹkan tí mi ò lè jẹ. Kò sí À mo láìkí ẹran, eh! Mo láìkí ẹran gaan. Mo láìkí ẹran gan. So mo máa, iyen mo máa ń jẹ ẹran. But ẹran kan tí mi ò kí ń jẹ ni ẹran ẹlẹ́dẹ̀. Mi ò kí ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Ẹran ma- ẹran màlúù nìkan ni mo máa ń jẹ. Mo máa, mo máa n jẹ ẹran màlúù àti ẹran ewúrẹ́, ẹran àgbò, ẹran, hmm, ẹran adìyẹ, ẹran adìe. Ẹran, ẹhẹ́n, mo máa ń jẹ ẹran adìye. But mi ò kí, àwọn mí máa ń jẹ ẹran ejò, àwọn bí i, àwọn ẹranko tó wà lábẹ́ omi, nínú omi há! Èmi ò kí ń jẹ yàtọ̀ sí ẹran màlúù, ẹran àgbò, ẹran Ókay, mò máa ń jẹ ẹja. But mo ṣà, mo ṣà jẹ́ èèyàn tó ń jẹ ẹran, tó ń jẹ ẹran. Mi ò kí ń ṣe èèyàn tí ò kí ń jẹ ẹran o. Hih. Ẹran dùn gan. Mi ò n ṣe èèyàn tí ò kí ń jẹ ẹran. Mo máa, eh! Mo, mo máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran daadaa Hmm, mo máa ń jẹ ẹran daadaa. Mo máa ń jẹ ẹran tata àti kí tún ní. Ki ẹran, ẹran ejò mi ò kí ń jẹ. Mi ò kí ń jẹ ẹran ejò o.

Rárá o, mi ò kí ń na ara mi o. Òkè ṣe o máa ń na ara, bẹ́ẹ̀ ni mo máa ń na ara mi, torí ó dá kí èèyàn máa na ara. Àgàgà tí èèyàn bá ti jókòó jù, àbí tí èèyàn bá ti sùn jù, àbí tí èèyàn bá ti ṣiṣẹ́ jù, kí èèyàn dede kò kó na ara. Ó lè sáré, ó lè rìn, or kó máa fò pẹ̀lú kíní òkun tán máa fi, tán máa fi n fò sókè, ta máa lò fi fò sókè yẹn, kí èèyàn lọ sí ibi ilé táwọn èèyàn máa ti fi na ara pẹ̀lú oríṣiríṣi irinṣẹ́. Àbí kí èèyàn ṣá má jókòó sójú kan, kí èèyàn dide, kí èèyàn máa rìn kó máa lọ siwaju, kó lọ sí ẹyin tó bá tún ti ṣiṣẹ́ díẹ̀. Irú èmi báyìí mo máa, mo máa na ara mi. Tí n bá ti jókòó, tí n bá ti ṣiṣẹ́ diẹ, màá tún dìde, màá tún lọ, màá tún bọ̀. Màá tú lọ, tí bá ti lọ, màá tún bọ̀. Màá tú jókòó díẹ̀, màá tú dìde, tí bá ti tú sùn díẹ̀, màá tú dìde, màá tún nà. Mo ṣe ń ṣe bí mo ṣe máa ń na ara mi nìyẹn. Bí mo ṣe máa ń na ara mi nìyẹn. Tí bá dẹ́tì ri pé mo ti, mo ti yó àbí mo ti yó, àbí mo ti jẹun ju, màá, màá tú dìde, màá tú lọ, màá tú bọ̀. Or kí n máa bẹ̀rẹ̀ mọlẹ̀, kí n máa dìde, kí n máa kúru, kí n máa ga. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Kí máa kúrú, kí máa ga. Bí mo ṣe máa ń ṣe nìyẹn o. Agàgà tí n bá ti sùn jù, tí bá ti jí, tí bá rí pé ẹ̀yìn mi ń run mí, mo lè máa na ọwọ́ mi mọ ẹ̀yìn. Or kí ń na ẹsẹ̀ mi, kí ń na ẹsẹ̀ mi ẹ̀hẹ̀n. Nka ti mo máa n ṣe nìyẹn?

Tí bá ti wà nínú ọkọ̀ bí a ti bá ń lọ láìpẹ́ tí ó bá ti ń bọ̀, mo máa ń lo kíní tí a máa ń fi séètì fi gbọ́ orin. Torí ìkíní èmi ò ń fẹ́ràn gbogbo ariwo tí àwọn ará inú ọkọ̀ tó máa ń pa, èmi ò ń fẹ́ rìn. Rárá, àkọ́bẹ̀ẹ́, mà á fi kíní tí a máa ń fi gbọ́ orin, tí a máa ń connect mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tí a fi ń gbọ́ orin. Mo máa ń gbọ́ àwọn orin, àwọn orin òyìnbó yẹn ni mo máa ń gbọ́ jù nínú gbogbo kínì. Èmi ò kí ń gbọ́ ti, mi ò sábà gbọ́ ti èdè ìlú mi yìí. Àmọ́ tí àwọn òyìnbó yẹn, àwọn betelhem tí wọn gbogbo ni mo máa ń gbọ́. Ọjọ́ tí ń bá dẹ́rùn tí mo ń kíní yẹn dáa ni, mo máa gbà pé ọjọ́ ariwo ni torí ariwo máa ń pọ̀ káàkà àti ti àwọn ọkọ̀ náà tó ń kọjá náà táa máa ń pariwo, táa máa ń sọ̀rọ̀ síra orin èmi ò ń fẹ́. Akọ́bẹ̀ẹ́ mo máa gbọ́n, mà á máa gbọ́ orin orí ìbánisọ̀rọ̀ mi. Mà á máa lo earpod, mà á máa gbọ́ orin títí tí mà á fi dé ibi tí mò ń lọ. Bí mo ṣe ń ṣe ní, tígbà tí mò ń fi dé ibi tí mò ń lọ, kò jọ̀ọ́ ju bẹ́ẹ̀ lọ. Kò jọ̀ọ́ bẹ́ẹ̀ lọ, àti kí tó ní, nǹkan náà tí mo máa gbọ́ náà ni gé.

Erm oúnjẹ àkàrà mo máa ń fẹ́ràn kí n fi búrẹ́ẹ́dì kí n fi jẹ àkàrà. Bẹ́ẹ̀ni, àkàrà àti búrẹ́ẹ́dì, ó máa ń dára púpọ̀. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé àgàgà tó bá ti pọ̀ lọ́wọ́ mi ọ̀nà mo máa ń sábà jẹ, torí tó bá ti jẹ ẹ̀wà àti búrẹ́ẹ́dì o máa ń tètè yú ẹ̀, wàá yó keri, wàá yó gan. Tó bá dẹ̀ tti yo, o máa ń pẹ́ kó tó yọ nu e. Oun ni mo ṣe fẹ́ràn àkàrà àti búrẹ́ẹ́dì. Mo ma n jẹ àkàrà àti ògì tẹ́lẹ̀. Àmọ́ ìgbà tí mo ṣe ń gbé lábẹ́ ìyá mi ní ọdún, ọdún mélòó sẹ́yìn, ọ̀nà mo ṣe, ọ̀nà ìgbà ẹni mo ṣe ń jẹ ògì àti àkàrà. Ikan tó lè mú mi kí n jẹ ògì ni wípé àfi tí ara mi ò ba ti yá. Ìgbà yen mo to máa rántí mu, tí ó bá dẹ̀ ti mu ògì bẹ́yẹn mi ò kí n fi ṣúgà tàbí mílíìkì àbí kí n fi àkàrà jẹ. Mo maa ń dá jẹ ní. Àmọ́ tó bá ti jẹ àkàrà, ẹ̀hẹ̀n. Àkàrà àti búrẹ́ẹ́dì ló máa ń sábà lọ fún mi. Òun ló máa ń sábà lọ fún mi gann torí mo fẹ́ràn e púpọ̀ jù. Mo ti fi, mo ti fi ko ran ọ̀rẹ́ mi gan, òun náà lóun náà wá ń jẹ báyìí. Òun náà lóun ló wá ń jẹ, òun ló ń jẹ gan torí ikan tó máa ń tètè yo ọ̀unà nìyẹn. Nkan tó máa ń tètè yo ouna nìyẹn.

Rara, ko si a ni àgbàlá òjò. Ìdí ni pé ba ṣe ń kọ́lí láyé òde oni sìn, a gbúdọ̀ fi ààyè tí òjò ní ọjọ́ kí jọ tí òjò yẹn tó bá rọ̀ ní wuwu, tí ọwọ́ rẹ̀ tó bá mú ọwọ́ tó lè wá tí yóò máa gbà kọjá. Torí tí kò bá sí, kò sí bí omi òṣènì máa gbé èèyàn tàbí ohunkóhun lọga bí kò sí bí òjò òṣènì máa wọ ilé onílé tí kò fi ní di agbára. Nítorí bẹ́ẹ̀ náà là ṣe ń kọ́ nǹkan tá a máa ń pè ní drainage. Ó ni omi a máa kọ́ kó wá sókè díẹ̀. Ibe ni omi a máa gbà kọjá títí di ìgbà tí ìbẹ ni òjò yẹn a máa gbà sàn jáde sí ibi tí ààyè bá wà kí omi, kí ilé kó máa lọ gba omi mu.

Ṣe, ṣe mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Aàhà, bẹ́ẹ̀ ni o. Torí mo jẹ́ irú ènìyàn tó ṣe pé kó tó di pé mò ń lo fóònù, mò ń lo alọ́baṣọ̀rọ̀ ńlá, tó ní kéke irú yẹn tó ní eleyi ti won máa ń tẹ̀, tó ní bọ́tton kékeré ni mò ń lò nígbà tí mo sì wà ní ilé ìwé gíga. Ó ti pẹ́ tí mo ti, àti gbogbo, gbogbo fáìlì mi gbogbo, gbogbo irin, gbogbo ìwé, school mi nígbà yẹn, ilé ìwé mi. Mo, bó ṣe jẹ́ pé mi ò ní fóònù ńlá, màá wa máa tẹ̀, màá, àwọn eléyi tó ṣe pé nọ́mbà nìkan ni, nọ́mbà nìkan ni màá ma, mo máa save ẹ̀ sórí fóònù mi. Ká máa lọ sọ ìgbà tí mo bá ní fóònù ńlá bá yi torí a mọ̀ ǹkan tó lè ṣẹlẹ̀. Nísin báyi gbogbo, gbogbo fáìlì mi, gbogbo fáìlì ilé ìwé mi láti kékeré títí di ìgbà tí mo ṣe tán ilé, ilé ẹ̀kọ́ gíga, gbogbo ẹ̀ pà tá ni mo, ni, ni, ni mo ṣe sí orí fóònù mi. Torí ọjọ́ tí bá ti, tí bá ti ní, tí bá ti nífẹ̀ẹ́ sí pé mo fẹ́ lò ó, ó máa, ó máa rọrùn fún mi láti lọ sí ibi tí wọ́n ti ń, tí wọ́n ti ń tẹ ìwé jáde. Màá le tẹ̀ ẹ́ jáde. Eleyi tí màá máa gbé ìwé kiri ó máa ń fún, ó máa ń ṣe mí ní àǹfààní àti, àti ó de máa ń ro mí lọ́rùn. Ọlọ́, kolọrun má jẹ́ kí ẹ̀yàn rí ibi ká má rí ìjà iná. Ìjà iná tó ṣe pé kó má lọ jó gbogbo fáìlì olúwa ẹ. Ẹ̀yàn ò ní rí mọ bó ṣe máa rí ìwé padà. Kó má, torí gbogbo fáìlì mi, ó tun wa jẹ́, ó tun wa jẹ́ ti, ti igi díẹ̀, tó jẹ́ ti igi díẹ̀ tó ṣe pé ìyókù a tẹ̀ máa, a tiẹ̀ máa ṣe fotokọ́pì ni. Bu bayi gbogbo ẹ̀ là máa ń ṣe sí fáìlì o.

Rárá o, mi ò kí n wọ gíláàsì o. Ojú mi ṣí, ojú mi ṣí ríran dáadáa láti ọ̀nà jíjìn àti sí nítòsí. Ó ti e jẹ́ pé ìgbà tí mo wà kékeré, o fẹ́ ṣe mí bẹ́ẹ̀, mi ò mọ̀ pé gíláàsì tí bàbá mi ń wọ̀ kì í ṣe àwọn eleyii tọ́n fi n sáko ni. Eléyi tí dókítà ní kí wọ́n máa lò ni tó máa fi tún ojú wọn ṣe ní àti ríran. Èmi náà ò mọ̀ bó n ṣe fi sórí table ni bí àwọn náà ṣe jáde. Ìgbà tí èmi náà n wọlé, èmi tí ẹ rò bí ẹ́ gíláàsì táwọn èèyàn ti è ń wọ̀ fi ṣáko ni. Bí èmi náà ṣe, bí èmi náà ṣe wọ̀ sí ojú. Kí n tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, ojú mi ti ti ń da omi. Àh! Nǹkan tí mo ń sọ yìí kì í ṣe kékeré o. Ìgbà tí daddy mi ma fi dé, mo ti bọ́ gíláàsì kúrò lójú mi. Bí daddy mi ṣe ni, àh! Bí bàbá mi ṣe ní báwo ni màá ṣe máa wọ gíláàsì tí mi ò mọ̀ bó ṣe jẹ́. Ìgbà tí ó sáà di pé a lọ sí, a sáà lọ sí hospital, bí wọ́n ṣe ye ojú mi wò nìyẹn. Wọ́n ṣà fún mi ní òògùn. Dókítà fún mi ní òògùn pé tí bá ti lò ó máa ṣe pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀. A ti ìgbàyen, ó ti wá di pé kò need kí èmi náà máa wọ gíláàsì. So mo ríran dáadáa ojú mi pé mi ò kí n wọ gíláàsì rárá. Ojú mi wà bẹ́ẹ̀. Èmi tí mo ti rò bóyá, bóyá ìgbà kankan ojú mi a máa da omi àbí màá máa ṣẹ́jú pákó pákó. But kò áyé ọ̀ sí so ojú mi wà okay.

Ah, ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jù? Bo tie je pé mo jẹ́ yan tó ṣe pé mi ò fẹ́ràn, mi ò sábà fẹ́ràn, hmm, ẹ̀fọ́ bẹ́yẹn. Ah, mi ò kí ń jẹ ẹ̀fọ́ bẹ́yẹn. Mo jẹ́ ẹeyan tó ṣe pé mo lè, mo lè ṣe lọ́dún kan kí n má jẹ ẹ̀fọ́. O thóu, ìgbà kankan, ìgbà kankan náà, mo sì ò dá pé, rò dá pé mo sì, mo sì mọ ẹ̀fọ́ rírọ̀ jẹ. Ah, ẹ̀fọ́ ní ìlú wa a máa ń pè ní arówójẹja. Ẹ̀fọ́ arówó jẹja. Àmọ́ mi ò mọ̀ bo ya, ẹ́, orúkọ ẹ ní Yorùbá ni yen àbí orúkọ, ẹ́, orúkọ ohun tó ń pè ní ìlú mi gangangan ni yen. Mi ò mọ̀, but arówójẹja la máa ń pè é. Mi ò lìki rọ̀rọ̀wọ́. Rọ̀rọ̀wọ́ máa ń mú mi yagbẹ́. Ẹ́hn, ṣọkọ náà, ah, mi ò láìké rárárara. Bí n bá ṣe ń jẹ́ báyii, ni mo ń lọ sí ilé ìyàgbẹ́. So, ẹ́, káàkà be mi ò, mi ò tiẹ́ n fi sẹ́nu rárá. Ẹgbọ́n mi gan, tó bá ti fẹ́ sè bẹ́yẹn, wọn ò kí ń ṣe, wọn ò kí ń ṣe tọdọ̀ mi mọ́ rárárara. Wọn ò kí ń ṣe tọdọ̀ mi rárá. Káàkà bẹ́, màá yá jẹ omi ọbẹ̀ nìkan tàbí ọbẹ̀ ata. Kì n ṣe ọbẹ̀ ata. So mi, mi ò, mi ò, mi ò sábà fẹ́ràn, ẹ́, mi ò sábà fẹ́ràn ẹ̀fọ́. Ẹ̀fọ́ rírọ̀ kì n ṣe, ah, ẹ̀fọ́. Mi ò, mi ò sábà, mi ò sábà laiki ẹ̀fọ́ bẹ́yẹn. Ah, mi ò láìké ẹ̀fọ́ bẹ́yẹn. Káàkà, ah, káàkà bẹ́ kí n sì, pé kí n yá lọ se ìrẹsì. Tóbe ata bá wa n le, àbí kí n yá lọ ra ata lọ́jà, kì n ṣe ọbẹ̀ ata nìkan. Tàbí tó bá ṣe pé wọ́n fẹ́ se ẹ̀fọ́, omi ata ẹ tón bá ti kọ́kọ́ dín, ata ẹ tó bá ti kọ́kọ́ dín lẹ́mi a ti gbà, ni màá ti gbà kékeré. Mo lè gbé sí, mo lè gbé pamọ́. Tó bá ti tó àsìkò kí n jẹun, ẹhẹ́n, mo lè wá ní, "óyà jẹ́ n lọ gbé ọbẹ̀ ata yẹn jáde." Kí n wá sè, tàbí kí n, kí n, kí n, kí n ti, ẹ́, gbé kaná padà kọ́ gbóná kí n fi jẹ nǹkan tí bá fẹ́ jẹ. Mo, mo lè fi ọbẹ̀ ata nìkan fi jẹ òkèlè níbi tí mi ò láìki ẹ̀fọ́ dé. Mo lè fi ọbẹ̀ ata, ọbẹ̀ ata nìkan tí wọ́n sè kí n fi jẹ òkèlè. Káàkà kí n jẹ ẹ̀fọ́, mi ò fẹ́ràn ẹ̀fọ́ rárárara. Ẹ̀fọ́ kì í ṣe nǹkan mi bẹ́yẹn bẹ́yẹn.

Ti ń bá ti ń dúró dè nǹkan, bóyá mo fé ṣe nǹkan tàbí ti bá ń dúró dè nǹkan tàbí ti bá ń dúró dè nǹkan, ti ń bá ni nǹkan ṣe, ẹ̀rọ àlùbásoro mi wà, ó máa wà lọ́wọ́ mi. Kákà bee, mà yá máa tẹ, mà yá máa, màá máa taayọ̀ lórí fóònù tàbí ke mí máa gbón orìn tàbí kí n máa wo vidiò oríṣiríṣi. Ti bá dẹ́rì pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó sùn mi, Kákà bee, mó gbà kí n yá lọ sun. Ẹ̀hè. Òrun yẹn, tí bá ti sùn, mi ò tí ẹ nì mọ́ ìgbà tí, mi ò ní rí, mi ò ní rọ̀gùn pé ó ké pé mó ń dúrọ́, màá mọ̀ pé mò ń sùn. Màá dẹ̀ jí, ti bá dẹ̀ jí, ti bá dẹ̀ rí pé àsìkò ti tó àbí kò ì tí, ti bá rí pé àsìkò ti tó, ẹ̀hèn, mo lè lọ ṣe nǹkan tí mò ń ṣe lọ. Àmọ́, ti bá rí pé nǹkan tí mò ń ṣe àsìkò ò tí ì tó, màá yá tú lọ sùn padà àbí kí n lọ wó nǹkan ṣe. Ti bá dẹ̀ rí nǹkan kan ṣe náà, bọ̀lun bá ṣe fẹ́ nǹkan tí ó bá ti rí ni màá máa fi ṣe é ré. Àmọ́ nǹkan ti mo máa ń sábà ṣe ni pé mo máa kọ́ máa gbónrìn. Máa kọ́ máa gbónrìn. Tó bá dẹ̀ ṣe ní ilé ni mo wà, mo lè máa fi àsìkò yẹn, mo lè máa fi àsìkò yẹn tú ilé ṣe. Ti bá dẹ̀ rí, ti bá dẹ̀ ti ṣe tán, óò, ti bá dẹ̀ ṣe tán, mo lè ni ó ké kí n wá yàn pè kí mi àti ẹ̀kàjò máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Ti bá dẹ̀ rí wà bá sọ̀rọ̀, a! Màá máa ṣeré, má tẹ̀, mo tèlé máa rin lọ, kí n máa rin bọ̀. Màá máa rin lọ, màá dẹ̀ rin bọ̀. Kò dẹ̀ jí bẹ́ẹ̀ yẹn lọ. Nitorí kò sí nǹkan mí ti mò ń ṣe. Àfi, tó bá ṣe pé ibi iṣẹ́ ni mo wà, tó bá ṣe pé, èm, tó bá ṣe pé ibi iṣẹ́ ni mo wà, mo lè, màá fi nǹkan, mo lè lọ máa ṣe iṣẹ́ mi lọ nìgbà tí nǹkan yẹn bá máa ṣe tán. Tó bá dẹ̀ ṣe pé mò ń parí iṣẹ́ náà, ibi ta ti máa ń sinmi kò jé pé kí ń lọ ibẹ̀, kí ń tókù, kí ń máa sinmi, kí ń máa tẹ, kí ń máa, torí a ní tẹlifíṣọ̀n náà ní ibi iṣẹ́ ọ̀dọ́ wa náà, kí ń máa wò ran ká mi àtàwọn ẹlẹ́gbẹ́ mi ká jọ máa sọ̀rọ̀ dígbà tí nǹkan tí mò ń dúrọ́ fún tó máa ṣe tán. Kò dẹ̀ jí bẹ́ẹ̀ yẹn lọ. Kò jú bẹ́ẹ̀ yẹn lọ. Òun, nǹkan tí mo ṣe ti bá ń dúró dè nǹkan kò really i ṣe kíní bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé kọ̀wé pẹ̀lú ọwọ́ o. Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, ọwọ́ náà ni mo fi ń kọṣẹ́, ọwọ́ ni mo fi ń kọ ìwé pẹ̀lú bírò. Ehn, iṣẹ́ ọwọ́ mi dẹ̀ lé le yii, ó rẹwà gan. Àwọn èèyàn kan máa ń jọ pé á, pé ó wu wọ́n kí, kí ìkọ̀wé ọwọ́ wọn báyìí bí i tèmi, kó jẹ́ bí i titi wọn torí ó rẹwà gan, àwọn rẹwà gan. Mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ kan. Ibiṣẹ́ mi náà ó, ó gbà kí ka máa kọṣẹ́, ka máa kọ ìwé náà, ó gbà kí a máa kọ ìwé.

Mo ti lọ, mo ti lọ sóde rí o. Mo ti lọ sóde rí, ẹ̀múyẹ. Ehn, mo ti bá ọ̀rẹ́ mi náà lọ sóde rí. Bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n mi. Àwọn ọ̀rẹ́ mi náà tó bá ti ń ṣe ìnáwó, a máa ń jáde, a máa ń jáde gan. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà. A ti lọ sóde bíí irú ìgbà ọdún tuntun báyìí. Àti, àti lọ sí ibi tó ti máa ń ta oríṣìíríṣìí, tí bár wà níbẹ̀, tó ti ń ta ọtí, tó ti ń ta ọtí oríṣìíríṣìí. Èmi àti, ibi tí àwọn ọmọ kékeré, ti won ti, ti àwọn náà ti ń sáré, táa ti ń ṣe, àti a ti jọ, a ti jọ lọ bẹ̀. A ti jọ lọ ṣeré níbẹ̀

Ah! Ojú ọjọ́ tójú ẹe ba ti mọ́ ni oo. Mi ò, mi ò fẹ́ràn ojú ọjọ́ tí òjò hhn torí òtútù máa mú. But tí bá ní kí máa ro, mo sì fẹ́ràn tiju eeh, fẹ́ràn ti ojú ọjọ́ tí òjò ju ti oru lọ torí ìgbà oru yẹn hhn, oru máa mú bi. Olúwa ẹ̀ gan. Nǹkan tí a máa ṣe kó ní máa mọ̀ ṣe, gbogbo ẹ máa gbóná. Nǹkan eeh, oúnjẹ tí ẹ máa jẹ kan gbogbo ẹná ni àti èèyàn ní máa rí aṣọ gidi wọ̀. Ọ̀bẹ ẹgbẹ́ òtútù yẹn hhn, ìyẹn o lè fi aṣọ bora dáadáa. Ìyẹn a wọ aṣọ gidi, ìyẹn a wọ bàtà tó, tó, tó máa bo tútù, aṣọ tó máa bo tútù náà. Ah! Gbogbo ẹná láti orí dé ẹsẹ̀. Àmọ́ ìgbà oru, gbogbo ee aa tí ee máa gbóná, a máa gbóná gan. Èmi ò dé, mi ò sábà fẹ́ràn ìgbà, mo sì, mo sì fẹ́ràn ju ti ojú ọjọ́ tí òjò lọ. Tójo yẹn tí ó bá ń jáde o le mú nǹkan tí wà á fi borí ki ojo máa ba pa ẹ. O máa di aṣọ tó máa wọ̀ ṣoi, orí aṣọ kó má ba tútù tàbí kó tútù gan, kó má ba mu ẹ, kó tútù má ba mu ẹ. Bo ṣe rí nìyẹn o.

A ni o n ṣiṣẹ lati ile o, tori ise mi nko n ṣe isẹ ti eniyan le ma ṣe lati orí fóònù, ise to se pe a ma gba eje lare eniyan ni, idi niyen to se pe kii ṣe iṣẹ ti eniyan le ṣe lati ile, iṣẹ ti wa ṣe ni ibiṣẹ nikan ni, ti wa ma lọ, ti wa ma bọ, ti wa ma da si alaisan, bo ṣe ri niyen.